Wọ́n ní báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Én, mo máa ń ṣètò owó iṣẹ́ ní, mo máa ń ṣètò owó iṣẹ́ mi ní ẹ̀kọ̀okan, màá fi pamọ́. Bo bá jẹ́ pé ní tí, pe ká kó nǹkan jọ, ká kó owó iṣẹ́ jọ, òun ni wọ́n ń sọ. Mo máa ń kó, mo máa ń fi owó iṣẹ́ mi máa lọ fi ra ọjà àbí kí n fi ra nǹkan. Bẹ́ẹ̀ ni. Nítorí idi ẹ́yi, mo máa ń fi owó iṣẹ́ mi, mo máa ń kó pamọ́. Màá lọ ṣíbí ọjà, màá lọ fi ra àwọn nǹkan tí mo bá nílò.

Ó ní kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream. À, ice cream jẹ́ oúnjẹ tí ó jẹ́ ǹkan tí èèyàn lè lá. Tí tó ní ṣúgà, ó ní omi, ó ní adùn nínú. Tí èèyàn bá lá, inú èèyàn á dùn púpọ̀. Ó sì máa ṣe sí gbogbo ẹnu ènìyàn, àti ṣi ọkàn, ó máa mọ́kàn tutù. Ó máa mú kí ọkàn tutù, ó sì máa ń dùn ní ẹnu. Nítorí ìdí èyí, irú adùn tí a lè sọ pé, à, mo fẹ́ràn nínú ice cream níyen.

Ẹni kí ni o máa ń ṣe ní, o máa ń ṣe kí o tó lọ sùn? Àwọn oríṣiríṣi àwọn nǹkan ni mo máa ń ṣe kí n tó lọ sùn. Bẹ́ẹ̀ni oríṣiríṣi àwọn nǹkan ni mo máa ń ṣe kí n tó lọ sùn. Ṣùgbọ́n, aà mo lè, mo lè ka, mo lè tẹ fóònù mi, àbí kí n, kí n jẹun, àbí kí n sùn. Bẹ́ẹ̀, àbí kí n gbá game. Oríṣiríṣi, oríṣiríṣi nǹkan ni mo máa ń ṣe. Mo lè wo àwòrán kí n tó lọ sùn.

Wọ́n ní ṣe o máa ń mu coffee ní ibi iṣẹ́? Rárá, bẹ́ẹ̀ ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́ ní ekaakan. Mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Há! Mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́ o, mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́. Ṣùgbọ́n mo máa ń mu coffee ní ẹ̀kọ̀ kan tí n ba wà ní ilé. Mo máa ń mu coffee ní ẹ̀kọ̀ kan. Bẹ́ẹ̀ ni, mo máa ń mu coffee ní ẹ̀kọ̀ kan. Ṣùgbọ́n tí mo bá rí ẹni tí yóò fún mi ní ibi iṣẹ́ mi, mo lè mu coffee, mo lè mu coffee tí mo bá rí ẹni tí yóò fún mi ní ibi iṣẹ́ mi. So, fun di èyí mi ò lè sọ pé bí mo máa mu coffee àbí mi ò lè mu.

Wọ́n ní kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Ha! Kókó nnkan tí mo fẹ́ràn jù, wọ̀ bií. Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀kọ́ bí a ṣe ń lo ẹ̀rọ ayélujára. Ẹ̀rọ ayélujára, mo máa ń gbádùn ẹ̀kọ́ yẹn náà, ó sì jẹ́ ó wà lára àwọn kókó tí mo fẹ́ràn jù.

Ní báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Àá, ọ̀nà tí mo máa ń fi ń ran àwọn ènìyàn lọ́wọ́ ó jẹ́ oríṣiríṣi. Bí mo bá rí pé èèyàn nílò oúnjẹ, ti mo si ní, ti mo si ri pé tí mo bá fún un ní oúnjẹ mi kò ní pa mí lára, mo lè fún un. Mo máa rí gẹ́gẹ́ bí owó náà, mo máa rí pé èèyàn nílò, mo lè fún un ní oúnjẹ mi kó jẹ. Bẹ́ẹ̀ ni, mo lè fún un ní oúnjẹ mi kó jẹ. Ẹ ṣeun gan.

Oní báwo nii o ṣe máa n gbọ́ ìró àwọn oníbàárà. Ën, ọ̀nà tí mo fi máa ń gbọ́ ìró àwọn oníbàárà ni láti wádìí daju nípa ǹkan tí wọ́n ń sọ àti láti lè ronú oríṣìíríṣìí nípa ǹkan tí wọ́n bá ń sọ, láti lè mú ọ̀rọ̀ inú ọ̀rọ̀, láti lè wo àgbékalẹ̀ ọ̀rọ̀ wọn àti ìṣe sí wọn, sí ọ̀rọ̀ wọn tí wọ́n ń gbé kalẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ó ní ṣe o máa ń gbọ́ podcast? Rárá, mi ò kí ń sábà gbọ́ podcast lọ báyen, lọ tiiti báyen. Ẹ̀kookan náà ni mo máa ń gbọ́ podcast kì í ṣe gbogbo ìgbà. Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń gbọ́ podcast. Ẹ̀kookan ni mo máa ń gbọ́ podcast kì í ṣe gbogbo ìgbà báyen naa. Podcast ti jẹ́ bí àwọn, àwọn tí a, àwọn ọ̀rọ̀ tí wọ́n kọ. Kí ó ṣe é ṣe kí ó fún ènìyàn ní ìmọ̀ àbí kó tó fún ènìyàn ní Podcast sa dára, ó dára ní iwon bà tíe. Torí idì eyí mi ò le sọ pé à mọ́ máa ń gbọ́ podcast torí pé ẹ̀kookan, ẹ̀kọ̀okan tí mo bá ri lódo àwọn ènìyàn ni màá sọ pé mo máa ń gbọ́ podcast kì í ṣe gbogbo ìgbà.

Ìbéèrè yẹn sọ pé, "Ìgbà mélòó ni, ìgbà mélòó ni o máa ń fọ eyín lójúmọ́?" Àn, ìgbà kan náà ni mo máa ń fọ eyín lójúmọ́. Ìgbà kan náà ni mo máa ń sábà fọ eyín ní ojúmọ́ kì í ṣe gbogbo ìgbà lọ títí. Ẹ̀ẹ̀kọ́ kan náà ni. Àwọn tó máa ń fọ eyín ní ojúmọ́ wọ́n mọ́ra wọn ṣùgbọ́n èmi ò kí ń sábà fọ eyín ní ojúmọ́. Ẹ̀ẹ̀kan ni mo máa ń fọ eyín mi bóyá àẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì tàbí ju bẹ́ẹ̀ lọ.

Ìbéèrè yẹn sọ pé ṣe o máa, ó ní ṣe o máa n pàdé àfojúsùn títà rẹ? Mi o kin sába pàdé àfojúsùn títà mi. Mii saba pàdé àfoju-àfojúsùn títà mi. Bẹ́ẹ̀ ni. Mi o kin sabá pàdé àfojúsùn títà mi. Ẹ̀kọ̀okan tí n bá pàdé rẹ̀ pe boya ẹ̀kọ̀okan ni mo máa ń pàdé àfojúsùn tita mi. Bẹ́ẹ̀ ni. Kí ni ṣe gbogbo igbá mo máa ń pàdé àfojúsùn títà mi. Ẹ ṣeun.

Ó ní, "Ibere yẹn sọ pé ṣe o máa ń gba àwọn ìmeelì àìwúlò?" A bẹ́ẹ̀ ni mo máa ń gba àwọn ìmeelì àìwúlò torí oríṣi àwọn ẹni, àwọn ènìyàn kan a máa sẹ́ǹdì àwọn ímeelì tí ó wúlò fún ènìyàn. Nítorí ìdí èyí, mo máa ń gba àwọn ímeèlì àìwúlò. Bẹ̀ni mo máa ń gba àwọn ímelì àìwúlò ní ẹ̀ẹ̀kọ̀kan ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà ni mo máa ń gba. Kì í ṣe gbogbo ìgbà. Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń gba.

Ó ní ìrọ̀rí mélòó ni o máa ń lò? À, ìrọ̀rí ẹyọ kan náà ni mo máa ń sábà lo. Ìrọ̀rí ẹyọ kan, ọwun náà ni mo máa ń sábà lo. Kì í dánṣẹ́ gbogbo ìgbà náà ni mo máa ń lo ìrọ̀rí. Ẹ̀kọ̀kan, ẹ̀kọ̀kan. Ọwun náà ni mo máa ń lo ìrọ̀rí. Kì í ṣe gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni. Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lo ìrọ̀rí. Ẹ̀kọ̀kan ni mo máa ń lo ìrọ̀rí. Ìrọ̀rí tí mo sì máa ń lò ni àwọn tí, àwọn tí fọ́ọ̀mù ni. Àwọn ìrọ̀rí tí mo máa ń lò nìyẹn.

Kíni iyen sọ pé o máa ń rìn ní àlàáfíà? Hmm, mo máa ń rìn ní àlàáfíà, bẹ́ẹ̀ni mo máa ń rìn ní àlàáfíà. Kìí ṣe gbogbo ìgbà náà ni mo máa ń rìn lọ tuntun tán. Mo máa ń rìn ní àlàáfíà, bẹ́ẹ̀ni mo máa ń rìn ní àlàáfíà ní ọ̀kọ, ní gbogbo ìgbà tí olorun bá ti gbà mí laáyè. Mo máa ń rìn ní àlàáfíà, ẹ ṣéun? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà ní ẹ̀kọ̀okan.

Bí èèyàn ṣe kú sí, ó máa ń ṣiṣẹ́ láti ilé. Àn bẹ́ẹ̀ni ó máa ń ṣiṣẹ́ ní láti ilé ní ọ̀kọ̀ọ̀kan. Mó máa ń ṣiṣẹ́ ní ilé ní ọ̀kọ̀ọ̀kan kì í ṣe gbogbo ìgbà ni ó máa ń ṣiṣẹ́ ní ilé. Ẹkọ̀ọ̀kan báyìí báyìí mò máa ń ṣiṣẹ́ ní ilé kì í ṣe gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo ìgbà. Ẹkọ̀ọ̀kan mó máa ń ṣiṣẹ́ ní ilé. Ẹṣeun.

Bénìyàn sọ pé irú fóònù alágbèéká wo ni ò ń lò? Hhm, irú fóònù tí mo ń lò? Aah, fóònù alágbèéká eyi tó da, tí ó wà pa. Irú fóònù tí mo ń lò ni, fóònù tí ó wà pa oun ni mo ń lò. Kì í ṣe fóònù anyhow. Bẹ́ẹ̀ ni, kì í ṣe fóònù anyhow, ẹṣeun gan.

Bìnrin yẹn sọ pé ṣe o ti dúró lílo, ó ní ṣe o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Rárá, mo ti dúró lò ẹ̀rọ ayárabíàṣá ní ìgbà kan rí. Mo ti dúró lò, bẹ́ẹ̀ni mo ti dúró lò.

Ibere yẹn sọ pé ibo lo fẹ, ibo ni o fẹ lọ sí ìsinmi? Ibi tí mo fẹ lọ síí, ibi tí mo fẹ lọ sí ìsinmi, bí kí Ọlọ́run bá sọ pé àsìkò mi tó, ọ̀run náà ló wù mí kí n lọ. Ibi tí ó wù mí lọ nìyẹn. Ibi tí ó dára púpọ̀, ibi tí Ọlọ́run pèsè fún mi, ibẹ̀ náà ni ó wù mí lọ láti lọ ṣe fún ìsinmi.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Nkán tí ibeere yeń sọ niyen, ibeere yen ń sọ pé kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ë, oríṣiríṣi àwọn nǹkan ni mo máa ń ṣe ní òwúrọ̀. Àwọn nǹkan mo máa ń ṣe ní òwúrọ̀. Mo máa ń jẹun, mo máa ń tẹ fóònù mi, mo máa ń ṣe, mo máa ń ṣe àwọn exercise kọ̀ọ̀kan náà ní òwúrọ̀. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe exercise lẹ́ẹ̀kọ̀kan, E seun gan.